Kò sí ìgbà tí èmi kì í ra epo fún ọkọ̀ mi. Bí mo bá jílẹ̀ ò wúró, bí mo bá wo epo inú rẹ̀ tí epo bá sì wà nínú ọkọ̀ náà, n kò ní yára àti sọ pé n ó ra epo si. Bí mo bá sì wò ó bí mo bá rí i pé epo tó wà nínú ọkọ̀ náà ò lè gbé mi láti rìn àwọn ìrìnàjò tí mo fẹ́ rìn ní ọjọ́ náà, n ó yà sí ilé epo, n ó sì ra epo. Kò sí ìgbà kan pàtó tí èmi ò kí ra epo. Bó jẹ́ làárọ̀ ni mo ríi wípé epo inú rẹ̀ kéré, bó sì jẹ́ lọ́sàn ni mo ríi pé epo inú rẹ̀ ò gbé mi dé ibi tí n ó ń lọ, n ó yà sí ilé epo, n ó sì rí epo si lẹ́sẹ̀kẹsẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí wípé èyí yá ju ìpàdé kí a máa rí ara wa lọ ní ojú kojú. Ìpàdé lórí fóònù yóò mú kí gbogbo ènìyàn pèsè bó jẹ́ ó wà nínú ọjà ni tàbí ó wà nílé ìgbọ̀nsẹ̀ tó ti ń yàgbẹ́. Ìpàdé lórí fóònù kò ní fi ààyè gba wípé kí ẹ̀yàn kankan má wà ní ibẹ̀. Ṣùgbọ́n bó jẹ́ ìpàdé à ń fi ojú rí ara ẹni ni, a ó rí táyé tí yóò sọ wípé òun ń lọ sọ́jà, a ó sì rí tàmẹ́dù tí yóò sọ wípé òun ń lọ lébi ọmọ òun láti lọ ṣe nǹkan. Ìpàdé lórí fóònù da, ó máa ń dí àkókò tí èyàn fi ṣòfò dànù, ó ma ń dínkù.

Kí n tó lọ sùn ní gbọgbọ̀ alẹ́, n ò rí dájú pé mo wẹ̀, mo sì fi àwọn ìpara tí máa ń mú kí àwọ̀ jọ̀lo sí ara mi ki n tó sùn. N o ṣètọ́jú ojú mi dáadáa pẹ̀lú àwọn èròjà tí máa ń mú kí ojú ẹni dàbi oju ọmọ tuntun, n ó fọ yín mi, n sì gbé bíbélì mi láti kà làti gbàdúrà. Ẹ̀ekọ̀kan mo máa ń ṣe eré ìdárayá láti na egungun ara mi láti jẹ́ kí oúnjẹ tí mo jẹ kó tètè di omi nínú mi kí n tó lọ sí orí ibùsùn mi láti sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Èmi náà ń gbìyànjú. Bi tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn rò wípé iṣẹ́ ayawòrán gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ ako niyen àwọn ọkùnrin, ṣùgbọ́n kò sí ẹni tí on kọ́ láti mọ bí a ṣe ń ya àwòrán. Ìgbà tí mo wà níle ẹ̀kọ́ girama onípele kẹrin ni a ya àwọ kíláàsì kọ̀ọ̀kan sọ́tọ̀ láti máa kọ́ àwọn ènìyàn bí wọ́n ṣe ń ya àwòrán. Nítorí mo níìfẹ́ oge ṣíṣe àti ọ̀ṣọ́ ara púpọ̀ púpọ̀ ati ohun tó bá ní ṣe pẹ̀lú fáàri, èmi náà bá darapọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà láti kọ́ bí a ti ń ya àwòrán. O lè fi fóònù ya àwòrán, beé ṣìní mo sì le fi ẹrọ táà fin ya àwòrán, ìnyẹn, kámẹ́rà náà ya àwòrán fún àwọn èèyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti rí àtẹ̀gùn ju kí n wọ inú ẹ̀rọ èyí tó má n gbé ni lọ sókè láì jewi pé èniyan se wàhálà èyí tí àwọn olóyìíbo n pè ní lift. Mo fẹ́ràn àti máa rí àtẹ̀gùn nítorí ó dáa fún àwọn iṣan ẹsẹ̀, ó ma wọlé koko.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà ni mo máa ń pàdé àfojúsùn títà mi. Ìgbà mí gan yóò kọjá rẹ̀ ni ohun tí mo fi àfojúsùn sí. Ìgbà mi mo máa ń tà jù yẹ̀n lọ. Ṣùgbọ́n kò wọ́pọ̀ ní gbogbo ìgbà tí kò bá pàdé àfojúsùn títà mi, kò wọ́pọ̀ ná rárá. Gbogbo ìgbà tí ń bá ní àfojúsùn ohun tí n ó tà, mo máa ń tà jù bẹ́ẹ̀ lọ. Nítorí wípé ọlọ́wọ́ ajé ni mí.

Rárá o. Rárá, rárá o. Ka má rí. Èmi kò ní irùngbọ̀n o. Rárá, rárá, rárá Ka má rí. Èmi kò ní irùngbọ̀n nítorí wípé obìnrin ni mí, mi kì ń ṣe ọkùnrin. Irun ọkùnrin ló ní irùngbọ̀n. Kò wọ́pọ̀ nínú àwọn obìnrin láti ní irùngbọ̀n. Obìnrin tó bá ní irùngbọ̀n, á jẹ́ wípé bóyá wón máa ń ní irùngbọ̀n le wọn tàbí ìpara tí ó fi para, ìdàkejì iṣẹ́ tó ń ṣe lára wọn nìyẹn. Ṣugbọn, èmi ò ní irungbọ̀n kó dà mí ò ní irun lára, ara mi mọ́.

Oṣù ẹrẹlẹ, èyí ni oṣù kejì nínú ọdún ni oṣù tí mo fẹ́ràn jùlọ nítorí wípẹ́ ó jẹ́ oṣù ọjọ́ ìbí mi, ó sì jẹ́ oṣù tí a má ń ṣe ayẹyẹ àyájọ́ àwọn olólùfẹ́. Oṣù yìí dún fún oṣù ìbùkún, ó jọ fún oṣù táwọn ènìyàn má ń fi ẹ̀bùn fún ara wọn tí àwọn olólùfẹ́ kọ̀ọ̀kan sì má ń nìbẹ̀ láti sọ ìfẹ́ wọn fún ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ní gbangba.

Tèrin, toyaya jibmi ìgbà ìyà ní mo fi máà ń dáhùn fóònù ní ibi iṣẹ́ mi, bí ìpè bá wọlé, n o gbe, n o sọ wípé, ẹkáàárò ọ, ta ló wà lórí ìlà? Èmi lágbájá ni mo n sọ̀rọ̀, kí la lè ṣe fún yin? Ilé iṣẹ́ báì báì báì yẹn pè si, ẹ jẹ́ ká tó ohun tí ẹ fẹ́ sọ.

Bẹ́ẹ̀ni, WiFi mií yára gidi gan, kódà ó yára gan ju ayára bí àṣà lọ. Kò sí ibi kíbi tí n bá wà tó jìnnà sí WiFi yìí, kò ní ṣàdédé kúrò lórí fóònù mi ó yóò dúró síbẹ̀, n ó sì máa ṣiṣẹ́. Kódà bí mo ba rí ìrìn ìwọn bàtà mẹ́wàá, WiFi yára tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé iṣẹ́ yóò sì máa lọ déédé lórí fóònù mi, kì yóò kú.

Oṣù Èrèlè, tí àwọn olóyìnbo ń pè ní February. Afẹ́fẹ́ oníbínú yìí jẹ́ àwọn ènìyàn tí wọn kì í fi bẹ́ẹ̀ fi èrò inú wọn hàn sí àwọn ènìyàn ṣùgbọ́n tó máa ń nífẹ̀ẹ́ dánúdánú. Wọ́n jẹ́ ẹni tí a kò lè dì mọ́lẹ̀, tí wọ́n nífẹ̀ẹ́ àti eniyan kakiri gbogbo áyé láti kọ ohun tuntun, láti ṣe bí a fẹ́ fẹ́, wọn kì í fẹ́ kí èèyàn dì wọ́n mọ́lẹ̀ rárá. Èmi mọ àmì ìràwọ̀ mi o. Àmì ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú ni àmì ìràwọ̀ mi tí àwọn olóyìnbo ń pè ní Aquarius.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfamora nígbàkígbà tí mo bá ń mu omi mu ní òde. Mi kì í fẹ́ kí wọ́n fún mi ní ife nítorí mi ì mọ irúfẹ́ àwọn ènìyàn tó ti lo ife náà kó tó di pé mo jẹ́ bẹ̀. Sùgbọ́n láti wà ní abẹ́ àbo àti fún ìlera tó péye, n ó bèrè fún ọ̀pá ìfamúra nígbàkúgbà tí mo bá ra omi mu lóde láti lè fi mú.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àti máa kọrin. Orin kíkọ ní ẹ̀jẹ̀ mi. Kódà akọrin ni mí nínú ilé ìjọsìn mi. Akọrin ilé mi máa ń fún mi baba, akọrin ilé mi máa ń fún mi baba. Mi ò lọ́wọ́, mi ò lọ́lá. Ṣùgbọ́n orin ní ẹ̀jẹ̀ mi ni. Máa ń foún mi yin baba. Haa àwọn orin kan tí a máa ń kọ nínú ilé ìjọsìn wa ni yẹn. Àwọn ẹgbẹ́ akọrin. Mò ní ìfẹ́ orin kíkọ kò sì sí orin tí n kò lè kọ. Lórí orin àwọn ẹ̀lẹ́dẹ̀ mi, tó bá ti dùn bú òdò ń ò sì kọ. N ó rí dájú pé mo mọ̀ ọ́n.

Bí mo bá fi ná sórí fóònù mi dáadáa, bátìrì fóònù mi a sì máa dúró fún wákàtí méjìlá gbáko. Ìyẹn pẹ̀lú bí mo bá fi ṣiṣẹ́, ṣùgbọ́n tí n bá fi ṣiṣẹ́ agbára lọ títí, yóò dúró fún ọjọ́ méjì gédégbé. Láì fo ya, láì mí kan, ó máa dẹ ọjọ́ kẹta kí n tó fi ná sí i. Ṣùgbọ́n tí n bá fi ṣiṣẹ́, ó máa ń dúró fún wákàtí méjìlá gbáko. Ìyẹn bátìrì fóònù mi, ó máa ń dúró dí bí, ó sì dáa.

Ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èmi pẹ̀lú olórí isẹ mi ni ìbáṣepọ̀ tó dánmọ́rán. Ìbáṣepọ̀ omoṣẹ sí ọ̀gá ni ìbáṣepọ̀ tó láàrin èmi àti olórí isẹ mi. Ọ̀gá mi mú mi gẹ́gẹ́ bí ọmọ, mo sì mọ Ọ̀gá mi gẹ́gẹ́ bí bàbá tí ń kọ̀ ní. Ọ̀gá mi mú mi gẹ́gẹ́ bí ọ̀gá kékeré torí ó ní pẹ́ ní ọjọ́ kan emi na yóò di ọ̀gá ara mi, kò fo jú pamírẹ́, ó sì máa ń bá mi wí bí ẹjẹ́ kan náà ni wá. Ìbáṣepọ̀ tó dánmọ́rán tó ń lọ́yin tí ìtẹríba sì wà nínú ẹ̀ ló wà láàrin mi àti ọ̀gá ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé púpọ̀púpọ̀ àti kekẹ́ré mi wá ni mo ti ní ìfẹ́ ṣi à ti máa ka ìwé, tó fi jé kí àwọn ènìyàn máa pè mí ní professor. Kò sí ìwé tí n kò lè kà, kò dá ibí ti mo ní ìfẹ́ ìwé dé. Mo gba ìwé orí afẹ́fẹ́ sí orí fóòmú láti lè máa ka ìwé níbi kí bi nígbàkuúgbà. Bó yálá ìwé tí mo fojúrí ni, àbí ntí mi ò fojú rí, to bá ti jẹ́ pé ìwé, n ò gbà á. N kò sí ní bìkítà ìyẹ tí yóò ná mi tàbí datà tí yóò jẹni ọwọ́ mi. Mo ní ìfẹ́ ìwé kíkà gan. Ẹni bá n ka ìwé, ọpọlọ rẹ̀ yóò máa jí pépé, yóò sì máa mọ ìwé síi, yóò tún máa bá àwọn èdè tuntun pàdé nínú ìwé tó bá ń kà.

Ah! Mo ma ń ló fóònù mi láti àárọ̀ dálẹ̀. Mi kò lè sọ pé pàtó ìgbà bá yìí ni mo ń lo fóònù mí. Nítorí iṣẹ́ katakárà tí mo ń ṣe, àwọn oníbàárà mi yóò fẹ́ bá mi sọ̀rọ̀ ní orí fídíó call pẹ̀lú ìpé wọn. Àwọn míì gan yi óò máa tọ́jà ṣe àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ní orí fóònù, ìyẹ́n ní áàpù whàsáàpù. Ṣe rí wipé kò sí ìgbà tí fóònù mí ò gbọdọ̀ wà lọ́wọ́ mi. Ojoojúmọ́ ni mo ń lò ó, lárọ̀ lọ́sàn lálẹ́. Ó wá ti wá di ago mẹ́san alẹ̀ ni nwi ó gbé fóònù sí ẹ̀gbẹ́ kan tí n ò kíbọ́ná tí n ò sì lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀, torí pé nípasẹ̀ nọ́mbà orílẹ̀ yìí ni mo fi jẹ́ àpẹẹrẹ ọmọ Yorùbá tàtàsí ìlú Nàìjíríà. Kò da kí ènìyàn wà ní orílẹ̀ èdè kan kí ó mọ̀ ní nọ́mbà orílẹ̀, nítorí pé báwo ni eni tàbí irúfẹ́ ni bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá àwọn ènìyàn sọ̀rọ̀, kò sí báwo ènìyàn yóò ṣe ń bá sọ̀rọ̀ tàbí bó tì ẹ fẹ́ lọ sí ilu mi, báwo ló ṣe fẹ́ ṣe?

Ọdún tó kọjá, ní ọdún 2025 ni mo fò kẹ́yìn. Nígbà yẹn ni mo fẹ́ lọ kí ìyá ìyá mi ní ìlú Benin Republic, ní orílẹ̀èdè Daomè ní Faransé. Ìgbà yẹn náà nìkan náà ni mo ti fò kẹ́yìn nítorí pé ìgbà tí mo padà kúrò ní orílẹ̀èdè náà, ọkọ̀ ojú omi ni mo gbé dé ilu Èkó. Láti ilu Èkó ni mo wá ṣẹ̀ gbe mọ́tò dé ibi tí mo wà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ran ẹran jíjẹ rárá rárá. Nítorí wípé ẹran jíja má a ń mú kí eyín máa rọ mi. Àtìgbà tí mo ti wà ni ile iwé girama ni mo ti dẹ́kun àti máa jẹ ẹran. Nítorí wípé ó ní ọjọ́ kan tí ìyá mi lọ ibi ìgbéyàwó kan. Ibi ìgbéyàwó yìí ni ìyá mi lọ tó sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹran fún ìyá mi tó kó wá lé. “Yí ìwá mú wá, a ó máa fẹ ẹran jẹ gàárì, a ó máa fẹ ẹran jẹ eba. A ó máa fi ẹran, a ó máa fi omi gan-an lọ́ṣán.” ẹran ti wá pọ̀ jù. Ó wá dójú ẹ wípé tí mo bá fẹ́ ṣú, n ó máa ya ìgbẹ ẹran. Àtọ́dé aláàrún ni mo ti pinnu àti dẹ́kun ẹran jíjẹ nítorí àárọ̀ tó ń pàṣàwà. Èmi ò kí ń jẹ ẹran o. Mo níí fẹ́ ẹja, ẹyin àti pọ̀nmọ́.

Rárá o, èmi ò kí i bínú nígbàkigbà tí n bá wà nínú ọkọ̀ o. Nítorí wípé aṣiwèrè ni ẹ̀mí ìbínú. Ìbínú sì ní kò si mọ̀ wípé olówó rẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀. Èmi ò kí i bínú o. N kì n ṣadede bínú. Àti wípé tí n bá ní kí n máa bínú nínú ọkọ̀ lẹ́nu wípé mò ń wa ọkọ̀, tí ogun ìjàmbá mọ́tò bá lọ sẹlẹ̀ níko, èmi kì í bínú nínú ọkọ̀ o. Nígbàkigbà tí n bá wà nínú ọkọ̀, mo máa ń jẹ́ kí ọkan mi kó gbálẹ̀. N kì í ronú. Mo ó sì kọjúmọjú pópónà tí ó ti wa ọkọ̀

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún arákùnrin kan, èyí tí ó ṣẹ̀ṣẹ̀ pàdánù ìyàwó rẹ̀. Ìyàwó rẹ̀ dàbí ìyá fún mi, mo sì ti bá ṣiṣẹ́ rí nígbà kan tó da sí mi. Nígbà tí mo wá gbọ́ wípé arábìnrin yìí ti papòdà, àwọn ọmọ rẹ̀ sì ń kéré wọn kò mọwọ́ iṣẹ́ rẹ̀ ni mo gbá lọ bá ọkọ rẹ̀ wípé, “Daddy o, mo ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún yín láti fíko àwọn ọmọ yín fún ọba oṣù mẹ́ta. Wọn yóò fojú sí ọ.” Tẹ̀mi ní pé “kọ́ ṣà máa fún mi ní owó àmà àti àgbọn ẹ owó mọ́tò tí yóò máa gbé mi lọ gbẹ̀mì bọ̀ ṣùgbọ́n n kò gba iṣẹ́ oṣù, owó iṣẹ́ oṣù n kò gbá.” Iṣẹ́ ọ̀fẹ́ ni mo ṣe fún wọn nígbà náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àti pín oúnjẹ mi nítorí pé àjọjẹ náà dùn, àdájẹ kò dùn. Nígbà tí mo bá rí ènìyàn tó bá fẹ́ bá mi jẹun inú mi a máa dùn. Wọ́n máa múkórìí mi wù wí pé à oúnjẹ yìí náà dára, yìí náà ti ẹ̀ mú oúnjẹ sè. Ṣùgbọ́n bí mo bá rí ènìyàn bá mi jẹun, wọn ó kọjúmọ́ oúnjẹ mi wọn ó jẹ ẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń tijú, wọ́n kì í fẹ́ bá mi jẹun káwọn eyan máa ń rò ni pé wọ́n ń tọrọ. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn àti máa pín oúnjẹ mi, inú mi a sì máa dùn nígbà tí mo bá rí ẹ̀yàn gbá a lọ́wọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ oúnjẹ tó kù. Mo ma n jẹ oúnjẹ tó kù. Mo jẹ́ eeyan kan tó jẹ́ wípé mo kò ní ìfẹ́ àti máa fi ǹkan ṣòfò. Ìdí nìyí tí mo ma ń fi n jẹ oúnjẹ tó kù. N o gbe kaná sórí iná. N o tún se n ìjẹ́ kó tún gbona sí láti lè jẹ nígbà tí n bá jẹ́ tó sì ṣẹ́kù la lákòkò. N kì í dàdàànu torí ọ̀pọ̀ ènìyàn ni ò tí ì rí oúnjẹ ti èmi rí jẹ yii rí jẹ.

Ìbáṣepọ̀ ọdọ́mọrán ni ìbáṣepọ̀ tó wà láàrin èmi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nítorí wípé igi kan kì í dá igbó ṣe, ẹyin kan kò sí ń péra rẹ̀ ní àwáádé. Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, àwọn ni okùn ẹ̀mí okoòwò mi, tí wọ́n bá pinnu láti má bà mí síṣẹ́ dáadáa, ìwà wọn yóò mú kí kùdìẹ̀kùdìẹ wà nínú iṣẹ́ mi, èyí ni mo ṣe máa ní ìbáṣepọ̀ tó dára tó sì dùn pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nítorí wípé bí ẹ̀bi mi ni mo mọ̀ wọ́n.

Mo ma n yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nípa pípe wọ́n fún ìdánwò ránpẹ́. N óò dánwò wọ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu, a ó tàkùrọ̀sọ, n óò béèrè ibi tí wọ́n ti lọ kàwé, n óò béèrè àwọn ìmọ̀ àti ìwúrí tí wọ́n ti nílọ̀ ní iṣẹ́ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀, n óò wo ìwà wọn, n óò wo bí wọ́n ṣe ṣiṣẹ́ síi níbi tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀, n óò béèrè ìlú wọn, n óò béèrè ìdí tí wọ́n fi kúrò ní ibi tí wọ́n wà tẹ́lẹ̀, n óò sì béèrè láàrín àwọn èèyàn tí wọ́n kọ orúkọ wọn sílẹ̀ nínú ìròyìn tó bá mú wá ní ọjọ́ tí mo bá fún onídánwò láti lè túnmọ̀ wọ́n sí bí pé, àá rákurín lágbájá, lágbájá bá ìwà ó fẹ́ di alábàáṣiṣẹ́pọ̀ mí ṣẹ́ ẹ̀ mọ́ dáadáa, báwo ni ìwà rẹ̀ ṣe yàn dáadáa ni. Kódà mo máa ń mọ̀ wọ́n déédéé láti béèrè wọ́n lọ́wọ́ àwọn àdúgbò wọn ṣẹ́lẹ̀ nígbà kò fẹ́ bá mi ṣiṣẹ́, báwo ni ìwà ẹ̀, báwo ni ṣe ń ṣiṣẹ́ kì í ṣe ní jàgídíjàgan. Bí mo ṣe máa ń mú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, bí mo ṣe máa ń yan wọ́n nípa ìdánwò, mo sì máa ń ṣe ìwádìí wọn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ méjì. Ǹkan dúdú, ǹkan pupa. Nítorí pé kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ní àǹfààní àti lọ wẹ̀. Tó bá jẹ́ pé gbogbo ìgbà ni mo máa ń ní àǹfààní àti máa wẹ̀, aṣọ wíwe mi yóò pọ̀ ju méjì lọ, tí mo dárúkọ. Aṣọ wíwẹ̀ da nítorí pé ó yàtọ̀ sí gbogbo aṣọ tí èèyàn wọ̀ ní gbogbo ọjọ́. Nítorí pé a máa ń fi wẹ̀ ni, òun nìkan náà la lè fi wẹ̀. A ṣe é fún wíwẹ̀ ni, òun la ṣe é pè ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ mi ò sì ju méjì lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Nítorí pé bí ẹlẹ́gbẹ̀ ẹ rí pé mò ń ṣe ìpolówó ọjà mi fún wọn síwájú àti síwájú sí ni. Mo ń pa ojú wọn mọ́ra, kò sì sí ẹni tí ò mọ̀ wípé ìpolówó ni àgúnmu òòrùn. Mo máa ń pe àwọn oníbàárà tuntun mi láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn náà ti di ẹbí mi. Wọ́n ti di ara kan pẹ̀lú wa. Mo sì máa ń pè wọ́n kí ọkọ̀ wọn máa ba ṣíkùró ní ọ̀dọ̀ mi. Wọ́n lè máa rántí àti máa máa bá mi ra ọjà kí wọ́n sì di oníbàárà sípò mi lọ́mọ.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi ní ojoojúmọ́, irú òfó làárọ̀. Lówàsì dí ọ̀wálẹ́ ìgbà tí mo bá fẹ́ lọ fi ara mi lélẹ̀ sórí ibùsùn mi, irú òǹwẹ̀ ó sì fọ ẹnu mi. Gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ti sọ wípé ká máa fọ ẹnu wa lówuro àti alẹ́ ní ojoojúmọ́ nítorí àwọn kòkòrò àìfojúrí èyí yìí tí ó máa ń wà ní ẹnu ẹni nípasẹ̀ irú oríṣiríṣi oúnjẹ tí à ń jẹ àti wípé kí ẹnu èèyàn kó má lè máa bá à rùn náà ni wọ́n ṣe ní ká máa fọ eyín wa lẹ́ẹ̀mejì. Àwọn mìíràn ń fọ eyín wọn jù bẹ́ẹ̀ yẹn lọ, ṣùgbọ́n èmi tẹ̀lé mi máa ń fọ eyín mi lójoojúmọ́ àárọ̀ àti alẹ́

Ohun mímu tí mo fẹ́ràn jù ni yúgọ́ọ́tì. Mo nífẹ̀ẹ́ nǹkan bí i nǹkan tó bá jẹ́ yúgọ́ọ́tì, ìwọ ni kùnnú ní, ìwọ ni wàrà ní, mo nífẹ̀ẹ́ rẹ̀. Ń kò nífẹ̀ẹ́ àwọn nǹkan tó bá dùn, tàbí ìta ti fi àwọn ògùn òyìnbó sí i, èyí tí yóò máa mú kí inú mi má tóbi. Èmi nífẹ̀ẹ́ yúgọ́ọ́tì púpọ̀ púpọ̀, bí i àwọn yúgọ́ọ́tì tó bá kan torí ó ní iṣẹ́ dáadáa tí wọ́n ṣe láàgò ara.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgọ ríi. Kí ló sì mú mi lọ sí àgọ? Nígbà tí mo darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tí ó máa ń ran àwọn èèyàn lówó, wọ́n wá ní ka lọ sí àgọ láti lọ fún àwọn tó wà lágo ní oúnjẹ. A kó ìrẹsì, ọṣẹ ìfàṣọ, a kó gàárì, a kó mílìikì, a kó aṣọ, a kó bàtà lọ fún wọn láti lè fún wọn níbẹ̀.

Ìgbà méjì ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ọjọ́ àkọ́kọ́ ni ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday. Tí oníkálukú wa bá dé ibi iṣẹ́, a ó ṣe ìpàdé láti fún gbogbo wa ní ìwúrí láti lè kojú ọ̀sẹ̀ tuntun. Ìgbà kejì ni ọjọ́ Thursday, èyí tí ń ṣe ọjọ́ bọ̀. A ó fi wo ǹkan tí a ti tà láàárin ọjọ́ Ajé sí ọjọ́ kẹrin ọ̀sẹ̀ èyí tí ń ṣe ọjọ́ bọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn kórìíra sí ilá. N kò nífẹ́ àti má a jẹ ilá, bẹ́ẹ̀ ni ìyá mi kì í sin ilá fún bàbá mi. Ọjọ́ kọjọ́ tí a bá jẹ ilá ṣe ni inú rírun yóò má a rún wá. Èyí ni ìdí tí mi ò ki fi n jẹ nǹkan kí nǹkan tó bá ní ṣe pẹ̀lú ilá. Bẹ́ẹ̀ sì ni o kò nífẹ́ ikokorẹ, yóò má a mú kí n má a bì, yóò sì má a mú kí n má a ṣú.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ríran wọ́n lọ́wọ́ lórí ohun tó ṣe pàtàkì sí wọn, tó ń dùn wọ́n lọ́kàn ṣùgbọ́n tí wọn kò ní agbára tàbí ipá láti ní fúnra wọn. Bí ẹni tí kò rí owó san fún ọmọ rẹ̀ láti lọ ilé ìwé, n óò ran ẹni bẹ́ẹ̀ lọ́ san owó ilé ìwé ọmọ náà, n ó sì gbìyànjú láti fún wọn ní owó díẹ̀ láti kún oko wọn. Ẹni tí ebi bá n pa tí ò sí oúnjẹ tí wọn yóò jẹ, n óò mú wọn lọ sí ọjà ra oúnjẹ fún wọn, n ó sì fún wọn ní owó díẹ̀ náà. Kò sí nǹkan tó dàbí kí a fún èyàn lówó láti fi dá iṣẹ́ sílẹ̀ bó jẹ́ kékeré ni. Ọ̀nà tí mo máa ń gbà láti fi ran àwọn ènìyàn lọ́wọ́ ní.

Bẹ́ẹ̀ni, èmi máa ń tẹ̀lé òfin iyàrá ọkọ̀. Ẹni tí ó bá ní ìfẹ́ ayé rẹ̀ yóò tẹ̀lé òfin iyàrá ọkọ̀, kì yóò sì sáré tàbí ṣeré géle lórí ọ̀nà pópó. Nígbà kíigbà tí mo bá wà ní pópónà, n kò ń fi òfin yàrá ọkọ̀ ṣeré o, mo máa ń tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ orílè-èdè tó da ti ìlú Nàìjíríà.

Ah! Ọdún tó kọjá ni mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Ìdí ni wípé mo máa ń gbe oúnjẹ wá ní àtí ile mi. Tó bá di ọ̀sán, òkúnrin sáabà ra oúnjẹ. Mo máa ń ra àwọn nkan ìpanu bí i bisikí, àwọn ǹkan ìpanu téèyàn sì lè fi sí ikùn láti mú ikùn le títí ìgbà tí èèyàn yóò fi parí iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi. Ohun gangan ni àgúnmu owo. Ojà tí o bá rí ìtọ̀ọ́jú, dọ́ọ̀stì ni yóò bọ́jú ọjà náà jẹ, ọjà náà sì lè bàjẹ́, èyí tí yóò mú kí èèyàn pàdánù owó tí ó kó sí orí ọjà náà. Baa ṣe n tọ́ju ara ẹ ni. Bẹ́ẹ̀ni a ṣe nílò a ti máa tọ́jú àwọn ọjà wa, kí àwọn olubàràa wa kó lè ba ra ọjà tí ẹ̀mí rẹ̀ dá tí ó sì wà lálafíà. Tí èèyàn bá tọ́jú ọjà, èèyàn lè ta ọjà náà ní ojú owó tó dáa, èèyàn ó sì ní lu ta ní gbàǹjo.

Kò sí ọ̀nà tí èmi ò kí má fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn. Ìgbà mí àwọn olùbárà mi wọ́n lè mú owó wá láti wá ra ọjà wọn, wọn ò gbàá. Ẹlomi lè sọ wípé òhun yóò fi owó òhun se àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti orí fóònù rẹ̀, pelu àwọn áàpù ìfowópamọ́sí kan. Kò sí, bí mi ò ṣe ní gba owó. Ẹlòmí sì ni, yóò mú káàdì ilé ìfowópamọ́ rẹ̀ sí èyí tó lẹ́yìnbún pé ni ATM re waa. Yóò fi wá san owó ọjà nǹkan tó bá rà, nítorí wípé èmi náà ní ẹ̀rọ àgbéká ta máa ń fi gbo owó lọ́wọ́ ẹni níbi iṣẹ́ mi. Wọn ò fi san owó, wọn ò sì fi gba owó wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń se ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Lẹ́yìn ìdánwò ìfi ọ̀rọ̀ wáni lẹ́nu wò tí mo máa n kọ́kọ́ ṣe, n ó ṣe ìwádìí lọ sí àdúgbò tí ẹni náà ń gbé. N ó lọ bèèrè lọ́wọ́ àwọn aláàdúgbò rẹ̀, bí i ìwà tí ẹni náà ń hù, ṣé ẹni tó jẹ́ ẹni tó tutù bí àdàbà ní tàbí oníjàgídíjàgan. Lẹ́yìn tí bá ṣe ìwádìí tán ní àdúgbò ẹni náà, n ó tún wá ibi tó ti ń jọ́sìn. N ó sì lọ bá wọn jọ́sìn bí ẹ̀mejì láti lè wo irúfẹ́ ẹni náà, irú ohun tó ń ṣe. N ó sì bá àlùfáà ìjọ wọn sọ̀rọ̀ wípé ẹni báyíìń bá èyí yóò jọ́ ṣiṣẹ́ mi. Bàbá nínú Olúwa, ṣé èyàn dáadáa ni? Ṣé mo lè fi sẹ́nu iṣẹ́ mi tí ò ní kó mi lówó lọ?

Mo máa ń pàarọ̀ ọkọ mi nípa gbigb àdúrà, nítorí pé àdúrà ló lè ṣe ohun gbogbo. Ìgbíyanjú ni ẹ̀dá ń gbà. Mo máa ń gba àdúrà, mo sì máa ń kọrin, mo máa ń gbọ́ orin, bó tilẹ̀ jẹ́ wípé àwọn nǹkan mi yóò ṣẹlẹ̀, ti yoó fẹ́ banilọ́kàn jẹ́. Ṣùgbọ́n níwọ̀nba ìgbà tí m bá ti gba àdúrà, tí mo sì ní ìgbàgbọ́ ninu oúwa wípé Olúwa yóò mú kí gbogbo nǹkan mi ṣe é ṣe. N óò ri ìfọ̀kànbalẹ̀, ayọ̀ yóò sì padà sí ọkàn mi. N ó sì gba ìsọdọ̀tun tuntun nínu ọkàn mi. A ó sì gbé ọkan mi ró nípasẹ̀ kíkà ọ̀rọ̀ Olúwa, èyí tì ń ṣe bíbeli àti nípa kíkà àwọn ohun tó lè mú ọkan mi le, bí i àwọn ìwé ìtàn tí àwọn akọni kan ti kọ, bí í.

Tayò, tayò ni mo máa ń fi kojú àsìkò ìparí iṣẹ́ mi nítorí pé ń ò ní èròngbà wípé, àá Oluwa o ṣe o, a ti parí iṣẹ́ ọjọ́ ení. Àti wípé mo mọ̀ wípé ilé tó ya, ń ò sì ri ẹbí àti ará àt'omọ mi. N o sì lè fẹ̀yìntì kúrò ní ẹnu iṣẹ́ àtààrọ̀. Tayò, tayò ni mo máa ń fi n kojú àsìkò ìparí iṣẹ́.

Èmi kì í fi bẹ́ẹ̀ wo ojú àwòrán lójojúmọ́ lẹ́yìn tí n bá ti wo àwòrán ní ilé mi, ṣùgbọ́n tó bá máa fi di pé ọwọ́ sàn tó rú ti mú ènìyàn tí gbogbo pancake tàa kùn sọ́jú ti lọ, ń ò tún mú dígí jáde, ń ò tún wo ara mi láti túra ṣe. Ká sọ wípẹ́ ìgbà méjì péré ni mo máa ń wo àwòrán lójojúmọ́, ó wọ́pọ̀ jù ìgbà mẹ́ta.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún Kérésìmesì. Àkókò yìí jẹ́ àkókò tí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún wà ní ara gbogbo èèyàn. Àwọn ọ̀wọ́ aṣọ tuntun yóò jáde. Àwọn ẹni tí ò bá ní ìpinnu àti ra bàtà, wọn yóò ní ìpinnu àti ra bàtà tuntun lóṣù náà tó rí ó jẹ́ oṣù ayọ̀. Oṣù táwọn ènìyàn ni lọ́kàn tó ṣì ní àfojúsùn wípé àwọn yóò la ọdún náà já láti bọ́ sínu ọdún mìí. Àkókò ọdún Kérésìmesì ní àkókò ọdún tí mo fẹ́ràn jù.

Òwe Yorùbá ní wípé ìṣeṣe lágbà. Bí ó bá si nídìí, obìnrin ò kí ń jẹ́ kí kumolú. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí, àwọn bàbá wa ni lọ́kàn wọ́n sì rí i pé ìgbàgbọ́ tó dáa ni nítorí pé kò sí àmúlùmálà. Mo lè sọ wípé mo gbàgbọ́ díẹ̀ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. N kò fi gbogbo ara gbà á gbọ́, ṣùgbọ́n mo gbàgbọ́ díẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Ìgbà kú ìgbà tí n bá ní lo ẹ̀rọ lápútọọ̀pù mi, ìyẹn ẹ̀rọ ayára bí àṣà mi. Ìgbà kú ìgbà tí n bá nílò rẹ̀ láti lò ó níbi iṣẹ́, n ò gbé àpò ẹ̀yìn, n ò gbe sí, n ò kó ohun ti a fi ń múná wọ ẹ̀yín ṣájà rẹ̀. N ò sì kó àwọn ìwe àti bírò tí n ò lò láti fi kọ àwọn ọjà tí mo máa tà ní ọjọ́ náà àti fún ìṣirò.

Rárá o, èmi kò ní àgbàlá òjò. Ṣùgbọ́n ilé tí ìyá ìyá mi kọ́ tí mo sì ń gbé ní kékeré ó ní àgbàlá òjò. Ni àárín ilé náà, wọ́n kọ́ ibẹ̀ kí páànù tó bò ilé náà lè wá sí ìsàlẹ̀ sọ́rọ̀ bí ẹnu bá ṣọ̀rọ̀. Ṣùgbọ́n èmi ò ní àgbàlá òjò ní ilé tí mò ń gbé lọ́wọ́.

Àlàbùrúkù èwè? Àh! Ó ti pẹ́ o. N kò rántí ìgbà tí mo ti e la alàbùrúkù kẹ́yìn. N kò í fi bẹ́ẹ̀ ni àlàbùrúkù. Àwọn àlá mi àlá ìtumọ̀, àlá ìkìlọ̀ ni. Bí i kí n láàlá kí n rí ohun tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Ṣùgbọ́n n kò mọ àlàbùrúkù o. Ta bá wá sọ wípé àlà tí mo lá tó dẹ́rù bà mí kẹ́yìn, Ká sọ wípé bí ọdún méjì sẹ́yìn. Ṣùgbọ́n mo fi àdúrà, mo fi ré.

Ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni ẹ̀rọ generator. Ẹ̀rọ generator yìí ni a máa ń fi ń taná nítorí iná ṣe kókó ṣe pàtàkì. Ohun èlò kejì tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi ni ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà nítorí orí ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà yìí ni gbogbo àwọn nǹkan tó yẹ ka mọ nípa àwọn oníbàárà wa wà. Orí ibẹ̀ sì ni a ti ń ṣe bí a ṣe ń fi ọjà ránṣẹ́ sí wọn àti iye tí ó jẹ́ àti iye tí wọ́n máa rà àti àwọn ọjà gbàǹjo tí à ń tà lóṣù tàbí lọ́sẹ̀ náà. Orí kọ̀ǹpútà yìí, ìyẹn ẹ̀rọ ayárabíàṣá náà ni a ó ti ṣe gbogbo rẹ̀.

Mo ma n ṣètò àwọn íméèlì mi nípa fífi àwọn íméèlì tuntun ṣáàpù kan, fífi àwọn íméèlì tó jẹ́ wípé ìpolówó ọjà sí áàpù kejì. Mo yóò tún fi àwọn íméèlì tó ti pẹ́ sí ọ̀nà mi, kí íméèlì tuntun má bà wọ inú íméèlì yìí tó ti pẹ́ ni mo ṣe yà sọ́tọ̀ bẹ́ẹ̀. Mo tún n ṣe àwọn íméèlì mi, mo ṣètò wọn pé kí íméèlì tó bá n bọ̀ láti ẹ̀rọ káyé lójú ara Facebook bá n bọ̀ yóò ní ibi tí yóò dé sí náà.

Ìrírí mi ló máa ń fún mi ní ìtára ní ibi iṣẹ́. Nígbà tí n bá ro ibi tí mo ti ń bọ̀, nígbà tí mo bá ro ibi tí mo dé, èyí yìí yóò fún mi ní ìtára láti má ṣe ìmẹ́lẹ́ tàbí ṣọ̀lẹ ní ibi iṣẹ́. Àti wípé ojoojúmọ́ ni a ń gbọ́ nnkan tuntun, àwọn òun kayefi tó máa ń ṣe ènìyàn tó máa ń ṣẹlẹ̀ sí àwọn tó ti ní owó rí tí wọ́n kò ní mọ́. N kò sì fẹ́ fé kiru nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí mi, àti wípé mo mọ ajo owó kò rọrùn fún mi kí n tó dé ibi tí mo dé, kí n tó dẹni tó ní iṣẹ́. Nítorí náà, gbogbo ìrírí yìí ló fún mi ní ìdára ní ibi iṣẹ́.

Àwọn nǹkan tó wà nínú àkókò owó mi kò kopọ̀. Àwọn nǹkan bíí káàdì ìdánimọ̀ mi, nǹkan náà ni káàdì èyí tí mo fi ń dìbò. Káàdì ìdánimọ̀, ìyẹn yàtọ̀ sí káàdì tí ẹni fi ń dìbò. Àwọn nǹkan tó wà nínú àpò owó mi nìyẹn, yàtọ̀ sí àwọn owó díẹ̀díẹ̀

Nígbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò tẹ́lẹ̀ bá dẹnukọlẹ̀, tàbí tó bá ti ń ṣe iṣẹ́ kíṣẹ́, ìgbà náà ni mo máa ní ẹ̀ro láti ra ayárabíàṣá tuntun. Mi kí iṣẹ́ mi tí mò ń ṣe kó má bà falẹ̀. Kò sí ìgbà kan pàtó tí mo máa ní lọ́kàn láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ṣùgbọ́n tí n bá rí pé èyí tí mò ń lò lọ́wọ́ ti dẹnukọlẹ̀ tàbí kò ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ ko ṣe jẹ́, n ó ra ẹ̀rọ ayárabíàṣá tuntun mi.

Bẹ́ẹ̀ni, ó ní àwòrán lára. Àwòrán tó sì ní sí rẹwà púpọ̀púpọ̀. Àworan òún dáa gan-an, ó dùn ún wò lójú. Mo mọ̀ mọ̀ fi àwòrán ṣe ni kí àwọn ènìyàn lè ba ṣàkíyèsí rẹ̀. Àwòrán tó lẹ́wà ni mo fi sí i lára.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa ni ẹ̀wà rírò. Mo níìfẹ́ ẹ̀wà rírò, débí wípé mo lè jẹ́ láàárọ̀, lọ́sàn, lálẹ́, kó dàbọ̀ tún jí mi ní ìdájí àbí láàrin oru ń óò jẹ́. Kò sí sí ǹkan tí n ò lè fi ẹ̀wà dá lára. Bí mi ò bá rò ó, mo lè jẹ́ ẹ́ ní wúrú bẹ́ẹ̀ kí n bo ata sórí rẹ̀, mo lè lọ́ kí n fi ṣe moímoi, mo lè lọ́ kí n fi ṣa àkàrà. Ohunkóhun tó bá níse pẹ̀lú ẹ̀wà èmi àti rẹ̀ ni í jọ ń lọ.

Mo ma n rí ìpèsè àwọn ohun èlò ní orí ẹ̀rọ Facebook o, mo sì má n lọ sójà pẹ̀lú èyí tí n bà rí n ó bẹ̀rẹ̀ sí ní fi lọ lórí ẹ̀rọ kayé lú jara. Àwọn tó bá ní wọn yóò fi fún mi, wọ́n yóò ta fún mi èyí tó bá fẹ́ fi ránṣẹ́ yóò fi ránṣẹ́.

Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Bí mo bá kọ̀wé pẹ̀lú ọwọ́, kí ni mo fẹ́ fi kọ̀wé tẹ́lẹ̀? Ọwọ́ mi náà ni mo fi ń ṣe oun gbogbo. Ọwọ́ ni mo fi ń kọ̀wé. N kò lè fẹ́ nu kọ̀wé bẹ́ẹ̀ sì ni n kò lè fẹ́ sẹ́kawe. Gbogbo ẹ̀yà ara mi ló pé péré péré, ọwọ́ ni mo fi ń kọ̀wé, ọwọ́ ni mo fi ń jẹun, ọwọ́ ni mo fi ń dáná, ọwọ́ ni mo fi ń dìwé àti bíró gan mú.

Rárá o, ó ti ń lọ bí ọ̀sẹ̀ mẹ́ta tí ó kẹ́yìn tí mo ti lọ wò ó. Ìdí sì ni wípé gbogbo pọ̀pọ̀ ṣíṣí Kérésìmesì tí a ṣe kọjá ní ọdún tó kọjá yìí kò fa ìgbà mí ì, àti wípé bí ọdún ṣe kásẹ̀ nlẹ̀ láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ padà, lápadà sí ibiṣẹ́, láti lè jẹ́ kí ọ̀rọ̀ ajé ọdún yìí kó ogun rẹ́gẹ́ síi. Èyí ló fà tó jẹ pé ó ti tó oṣù mẹ́ta kẹ́yìn.

Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, nítorí wípé ìlera ẹni lọrọ ẹni. Bí ìlera ò bá sí, onítọ̀hún dàbí òkú ayé ni. Ṣùgbọ́n nítorí wípé mo fẹ́ kí ara mi kóji pépé mo sì fẹ́ ìlera ní gbogbo ọ̀nà, náà ni mo ṣe máa ń mu àwọn ẹ̀rọ ìlera, nítorí wípé.

Wákàtí márùn ni mo máa ń fi ń wo ojú ìbòjú lójoojúmọ́. Mo ma ń wọ̀ fún wákàtí márùn nítorí ojú mi. N kò fẹ́ kí jàmbá kó se ojú mi nítorí ojú ni ìmọ́lẹ̀ ara. Ó sì dáa kí èèyàn má se ìtọ́jú ojú, kí èèyàn má fi ohunkóhun tó bá níṣe pẹ̀lú ìdáàbòbò ojú ṣeré. Wákàtí márùn gbako ni mo máa ń fi wo ojú ìbòjú lójoojúmọ́.

Rárá o, èmi kò ní ètò àbò kọ̀ǹpútà nítorí wípé n kò ká sí bí ohun tó ṣe pàtàkì àti wípé bí kọ̀ǹpútà bá bàjẹ́ a ó fi owó tun ṣe tàbí rà imí. Ètò àbò ẹ̀mí ènìyàn, ètò àbò dúkìá ló sì ṣe koko jùlọ.

Bẹ́ẹ̀ni, èmi máa ń di ọ̀jábó nígbàkigbà tí mo bá wà nínú ọkọ̀. Díde ọ̀jábó dára fún ẹ̀mí ẹni. Nígbàkigbà tí ó bá dàbí wí pé jàmbá ọkọ̀ fẹ́ ṣẹlẹ̀ loju póponà, ọ̀jábó yìí máa ń ran ènìyàn lọ́wọ́ láti má lè farapa púpọ̀púpọ̀.

Èmi kì í fi bẹ́ẹ̀ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ní gbogbo ìgbà torí tí mo bá wà nínú ẹ̀rọ ìgbésókè, n ò kọjú mọ ibi tí mò ń lọ. Ìgbà mí n ò mọ fóònù mi, n ò sì má tẹ́ ẹ torí wípé nnkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ẹ̀rọ ìgbésókè náà se nìyẹn. Yàtọ̀ sí ẹ̀wọ̀n tó jẹ́ wípé ọ̀rẹ́ wà pẹ̀lú wọn, tọ ti jọ sọ̀rọ̀ ǹkan tó wọ́nu, ẹ̀rọ ìgbésókè náà ò sì máa sọ̀rọ̀ lọ títí wọn ó fi ìsọ̀kalẹ̀ níbi tó ti fẹ́ bọ́lẹ̀

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti ẹ̀kọ. Oúnjẹ náà da, ó da gidi fún ikùn, ó da fún inú. Àkàrà jẹ́ ohun ta ṣe látara ẹ̀wà, èyí tó má ń ṣe ànfàní gidigidi fún ara. Ó yàtọ̀ sí àwọn stashi tí ènìyàn n kó jẹ. Ẹ̀kọ sì ni ó da púpọ̀ púpọ̀ fún ẹni tó bá ní ọgbẹ́ inú. Ẹ̀kọ̀ àtàkàrà sì da eyàn lé jẹ lálẹ́ kìí ṣe oúnjẹ tó le jù.

Tábìlì iṣẹ́ mi ó tóbi ó sì mọ́n a tó dáadáa nítorí wípé orí rẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Orí tábìlì mi dán bírígidin kò sì ní ǹkankan tí yóò mú kí ìjàǹbá ṣẹlẹ̀ sí àwọn ìwé tí mo bá ń kọ tàbí fún ẹ̀rọ kọ̀m̀pútà mi. Orí tábìlì mi náà ń dán bí ojú dígí ó sì tóbi. Àyè wà fún mi láti ṣiṣẹ́ àti láti gbé lílò ǹkan tí mo bá fẹ́ gbé sórí tábìlì náà. Ó sì dára, kò rí rúdurùdu.

Bẹ́ẹ̀ni, mo ma ń wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́. Aṣọ àkàyọ́rí da láti máa wọ̀ ní ibi iṣẹ́. Nítorí àti dínkù ìjàmbá, kí ìjàmbá tó bá fẹ́ ṣẹlẹ̀ ní ibi iṣẹ́, aṣọ àkàyọ́rí yìí yóò dáàbò bo ara ẹni. Èyí nìdí tí mo fi máa ń wọ̀ ní ibi iṣẹ́ fún ààbò ara mi.

Mo máa ń kojú ìdènà ọkọ̀ nípa ṣíṣe àmójútó ọkọ̀ mi àti nípa yíyẹwò lóòrèkóòrè. Ibi tó bá yẹ kí epo, èyí táwọn olóyè ń pè ní ọ́ìlí wà nínú mọ́tò mi, mo máa ríi dájú pé ó wà bẹ́ẹ̀. Tó bá digbà tó yẹ ká da epo, èyí ni ọ́ìlí, èyí tó ti dídú kúrò ní mọ́tò lásìkò, n ò ṣe, n ò sì fi tuntun sí i. N ó ríi dájú wípé ìléra pípé ni ọkọ̀ náà ó wà kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní fún mi ni ápeere pé nǹkan ń ṣe. Bí mo ṣe máa ń kojú àwọn ìdènà ọkọ̀ niyi.

Ìbẹ̀rẹ̀ ọdún yìí ni mo tún kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́. Ìyẹn n lọ bí ọ̀sẹ̀ kan báyìí. Ó ti ń lọ bí ọ̀sẹ̀ kan kẹ́yìn tí mo kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́. Nítorí wípé ọdún tuntun l'a wà yìí, osu tuntun síi ni. Olúkalúkú ló ní èròǹgbà láti mú kí iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú. Gbogbo ènìyàn ló ní àfojúsùn rere nígbà tí a bá bẹ̀rẹ̀ ọdún tuntun lórí iṣẹ́ ni, ní ilé ni.

Ní òwúrọ̀, mo máa ń jí ní kùtùkùtù bí ago márùn-ún láti lè dáná, láti lè tọ́jú ará mi, tọ́jú ọmọ, tọ́jú ọkọ, tọ́jú ilé, tun àyíká ká ṣe, ká sì jẹun, ká sì múra, láti lọ sí olúkúlùkù, lọ sí ààyè rẹ̀. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ nìyẹn, bó ti lè jẹ́ wípé àdúrà ni ń kọ́kọ́ gbà sí ọlọ́run. Elédùmarè Ẹlẹ́dàá mí kó tó di wípé a bọ́ sí ilé ìdáná láti dáná, láti tọ́jú ẹbí, láti tọ́jú ará, láti gbáradì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ mi lemọlemọ. Kódà kò sí oṣù kan tó lọ tí n kì í ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ mi nítorí pé n kò fẹ́ ǹkan tí iṣẹ́ orí kọ̀ǹpútà mi, ìyẹn ẹ̀rọ káyelu-jáara mi, n kò fẹ́ ǹkan tí iṣẹ́ orí rẹ̀ yóò fi forí ṣọnpọ́n, tí n kò ní le rí àwọn iṣẹ́ tí mo ti tọ́jú sórí rẹ̀. N kò fẹ́ràn ǹkan bẹ́ẹ̀, nítorínà mo ṣe máa ń ṣe àridájú pé mo ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ mi ní gbogbo ìparí oṣù.

N kò fẹ́ràn ìgbóná jẹ́jẹ́ kankan nínú yàrá mi, nítorí pé mo jẹ́ èèyàn kan tí n kò tíì ní ìfẹ́ ǹkankan tó ní ṣe pẹ̀lú ooru tàbí ìgbóná. Torí ẹni mi ò ṣe é lò ìgbóná jẹ́jẹ́ kankan nínú yàrá mi o.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn irin òkè ju irun líìftì lọ. N kò fẹ́ràn irin ìsàlẹ̀. Irin òkè yẹn gangan tí n ó ti máa wo gbogbo ènìyàn bí ayán, bí èèrà bẹ́ẹ̀. Tí ojú mi yóò tó gbogbo àyíká mi ni mo fẹ́.

Irú etí ìgbọ́ tí èmi má a lò ni etí ìgbọ́ aláìlókùn. Èyí tó jẹ́ wípẹ́ ojú kaná lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó má a ń sẹsẹ papọ̀ mọ́ fún ọ̀nà mi. Mo nífẹsí irú àwọn etí ìgbọ́ yìí nítorí pé kò sí okùn lára wọn. Kò sí wípé mo fi okùn wọn mo fi kọ́ àga tàbí tábìlì èyí tí yóò mú kí ó já tí kò sì ní sisẹ́ mọ́.

Ó ti nlọ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn báyìí nígbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Ọ̀sẹ̀ yìí bọ́ sí ọ̀sẹ̀ Kérésìmesì àjáyọ̀, ọdún bọ̀ pọ̀ṣìṣì, ìparí ọdún. Gbogbo wa sì pinu láti pàdé ní ibì kan, láti jẹun, láti sọ̀rọ̀, láti sọ gbogbo àdojúkọ àti gbogbo ìbùkún àti ìgbẹ́ga ta rí láàrin ọdún kan náà.

Irú kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà alágbèékiri, èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì yẹn àwọn òyìnbó ń pè ní lápútọọ̀pù. Mo ní èyí yìí tí a máa ń gbé kalẹ̀ náà sí orí tábìlì, èyí tí ò lè kúrò ní ojúkan ní ilé iṣẹ́ mi ní ọ́fíìsì mi, èyí è tí àwọn elédè gẹ̀ẹ́sì òyìnbó ń pè ní dẹ́sítọọ̀pù. Méjèèjì irúfẹ́ kọ̀ǹpútà yìí ni mo ní tí mo sì fi ń ṣiṣẹ́.

Kódà ń kò fi oúnjẹ tó ń rò fún ìlera ṣeré, nítorí wípé, bí ìlera ẹni bá ti lọ, táa lafi ẹni sì ti di bí a fi ya ogún dé o. Ikú ò jìnnà solútò ọ̀un. Nítorí è ni mo ṣe máa ń jẹ àwọn oúnjẹ tí ń ṣa lórí, tí sì ń mú kẹ́mi èyìn ògùn, tí sì ń mú kí àwọ èèyàn dán bí àwọn ọmọ tuntun. Èmi máa ń jẹ oúnjẹ tó ń rò fún ìlera.

Mo máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ilé gẹ́gẹ́ bí ohun tí n kò gbọdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. Mo máa ń mu gẹ́gẹ́ bí ohun tí ó lágbára tó sì ṣe kókó. Nítorí wípé ìgbà ò dúró dè ẹní kankan, ọjọ́ sì ń lo àkókò sì ń kọjá lọ. Bí m bá wà nínú ilé, mo máa rí i dájú pé àkókò tí mo bá wà nínú ilé, mo fi ṣe nǹkan tó yẹ tó sì tọ́ lásìkò. Nítorí wípé àkókò ènìyàn bó bá ti lọ bá à bà lo dáadáa, a kò lè fọwọ́ fa sẹ́yìn padà. Àkókò ènìyàn sì ni ní ìlú mi owó.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Nítorí wípé ó ní àwọn fáìlì kankan tó jẹ́ wípé ó ṣe kókó ó ṣe pàtàkì, tí a sì gbọ́dọ̀ tọ́jú pamọ́ nítorí ọjọ́ iwájú àti àwọn nǹkan kan tó ṣe pàtàkì bí mo ṣe má ń kó wọn pamọ́ sórí cloud nìyẹn láti lè ní wọn níbikíbi tí n bá lọ. Nígbà tí n bá sí ní ilé iṣẹ́, nígbà tí fáìlì tó wà nínú pépà ò bá sí láàrọ́ wọ́to mi, èyí tí mo ti fi pamọ́ sórí cloud ni n óò ní kan bá mi tẹ̀ jáde tí n ó sì fi ṣiṣẹ́ níbikíbi tàbí nílùúkìlùú tí mo bá lọ.

Rárá o, èmi kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, nítorí pé mi ò lérò wípé mo nílò rẹ̀, nítorí ohùn mi dára. Tóbá jẹ́ wípé èyí tí ohùn mi há ní, ń ó lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ṣùgbọ́n torípé kò sí ǹkan kan tó ń ṣe ohùn mi, ní gbogbo ìgbà lóhùn mi máa ń já gere mi, ò kí n fi ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Pẹ̀lú ìgbàgbọ́ nínú ohun tí mo gbekele àti lórí pé iṣẹ́ ọwọ́ mi dá mi lójú, bí mo ṣe má ń ṣe ìdúnàádúrà nìyẹn, n óò pe àkíyèsí àwọn olùbárà mi sí ohun tó da nínú pé kò bá mi ra ọjà. N óò jẹ́ kí wọ́n mọ̀ wípé owó mi kò kọ́ni nigún ẹ̀yìn, ti won bá sì bá mi ra ọjà, wọn ó tún tàtà jèrè ọjà nítorí ògidì ọjà ni mo fún wọn.

Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn iyànjẹ. Nígbà kúgbà tí n bá rí ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi, n óò dúró ní àní láti jẹ́ olùpèsè àlàáfíà fún àwọn ẹlẹgbẹ́ mi. N kò fẹ́ iyanjẹ, n kò sì fẹ́ ìkùnsínú. N kò ní dárí apá kan fi ikejì sílẹ̀. N óò rí i dájú wípé ìṣòro náà a kojú rẹ̀, a sì yanjú rẹ̀ pẹ̀lú ẹ̀mí súùrù ìfẹ́ àti ìtẹríba. Ohùn dẹ́dẹ́ sì ni n óò fi bá wọn sọ̀rọ̀, n kò sì ní dá apá kini tàbí apá kejì lẹ́bi.

Nko ní ìgbà kan pàtó tí mo máa ń fa. Nígbà tí wọ̀lì máa ń fà, bó ìwọ̀lì máa ń fà ní àárọ̀, bó ìwọ̀lì máa ń fà lọ́sàn án, bó sì wù mí gẹ́gẹ́ ní wọ́n lè fà á ní alé. Kò sí ìgbà kan pàtó tí èmi ò máa ń fà o torí wípé ó dára láti máa fà.

Rárá o, èmi ò kí ń mu àwọn ohun mímu pírọ́tíìnì lẹ́yìn yúgọ́ọ́tì. Ounkóun tó bá yàtọ̀ sí iye èmi kì í bá wọn fẹnu kàn o. Ounkóun tó bá ní ṣe pẹ̀lú pírọ́tíìnì, èmi òún bá wọn mú́ nítorí wípé mo máa ń ṣàṣà, mo sì máa ń ṣakọ oúnjẹ tàbí oun mímu tí ń bá fi sẹ́nu mi. Oun tí mi ò bá ní òye tàbí ìmọ̀ nípa ẹ̀ títí n kò dé bẹ̀ un kò sì ń fọwọ́ kàn án.

Rárá o, èmi kò ní ìfẹ́ sí àti má a gba àwọn íméèlì àiwúlò, nítorí wi pé gẹ́lẹ́ tí n bá rí lójú kan náà ni n ó má a pa wọ́n rẹ́ kúrò nínú íméèlì mi. Lọ́gan tí n bá kẹ́fi rẹ̀ lára àwọn íméèlì mi bí ya ó ti wà ń salẹ̀ ni, n ó sì rí i dájú wípé mo parẹ́ pátápátá torí pé wọn kò wúlò fún mi, kò sí ǹkankan tí wọ́n ṣe fún mi nítorí wọ́n jẹ́ íméèlì àiwúlò.

Bẹ́ẹ̀ni mo ma ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nígbàkígbà tí n bá ríi wípé n kò fẹ́ ariwo tàbí kí ẹnikẹ́ni yọ mí lẹ́nu, tàbí bí a mo wà nínú ìṣẹ́ra mo sì fẹ́ fi ojú pò at ọkàn papọ̀ sí ọ̀nà kan, mi ò lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ láti má lè gbà kí ẹnikẹ́ni dìmi lọ́wọ́ tàbí kó dààmú mi nígbà tí mo bá fẹ́ dáwà.

Rárá o, èmi kò fẹ́ran láti má a wà ní òru. Nítorí wípé òru kò mọ́ ní ọwọ́. Ó ní ẹni abírẹ kan kì í rí de òru, ìjakùmọ̀ kan kì í rí de ọ̀sán. Ohun ko hun tó bá ní ṣe pẹ̀lú òkùnkùn tàbí òru tá bá ṣalẹ́, èmi kò fẹ́ ohun kàn lọ́wọ́ si. Nítorí wípé ọ̀sán gangan tí èèyàn ń rí gan an èèyàn sì ń kọṣẹ́ ò ṣubú, a bọ́ lè dà á sí òru tó dúdú kẹ́ríkẹ́rí. Òru sì la wọ́n omo eniyan n ṣéèká.

Bẹ́ẹ̀ni, mo ma ń ṣe ìsọdọ̀tún ọkàn ní ojoojúmọ́ ní ìgbàkígbà tí mo bá jí. Ní gbogbo òwúrọ̀ ni mo máa ń ṣe ìsọdọ̀tú ọkàn mi. N ó pèsè ààyè sílẹ̀ fún ọkàn mi láti lè ní ìgboyà àti ayọ̀ àti agbára láti lè dojúkọ ohun kóhun tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ náà. Ìsọdọ̀tú ọkàn dára, ó sì máa ń fún ẹni nígboya níbi tí èèyàn bá ti rò pé kòun máà ti jú tóun ò ní lè sọ̀rọ̀.

Ètò ìdárayá mi dà, kódà kò níni lára. Kò sí ìgbà tí n kò lè ṣe. Ètò ìdárayá òhun ó wà fún ìlera ara mi, àti ẹnikẹ́ni tó bá bá mi ṣe ètò ìdárayá náà yóò mú kí wọ́n ní àlàáfíà pipe, yóò sì mú kí olúkalúkù wá rẹ́rìn ayọ̀.

Tayọ̀tayọ̀, tìdínútìdínú ni mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi. Tẹ̀mí tó yàyà ni mo fi máa ń kí wọ́n káàbọ̀ sí ilé iṣẹ́ mi torí wípé bí mo bá fajúro, nínú wọn kò ní dìrọ̀ láti bá mi ra ọjà. Fún ìdí èyí, gbogbo ìgbà tí mo bá fẹ́ pàdé àwọn oníbàárà mi tàbí tí mo ní ìpàdé pẹ̀lú wọn, tayọ̀tayọ̀, tìdínútìdínú pẹ̀lú ẹ̀bùn mápa la fi ń pàdé ara wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ìròyìn ní ibi-iṣẹ́, mo sì máa ń gbọ́ ìròyìn pẹ̀lú. Torí bí ò bá gbọ́ ìròyìn, á dàbí ẹni pẹ̀lú ò sì láyé. Bí bá wà ní ibi-iṣẹ́, mo máa fi etí si àwọn ìròyìn tó máa lọ ní orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ sì ni èmi pàápàá, n ò máa kọ.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi nípa kíkọ wọ́n sílẹ̀ sí ara àwọn ìwé pélébé yìí tí ó ní gọọmù lára, tí ń o sí lẹ̀ mọ́ iwájú fíríjì mi nílé. Kò sí ìgbàkígbà tí mo bá lọ síbẹ̀ láti lọ bu omi, ń ó máa rí àwọn ìwé náà pé "áà! Àwọn ọ̀rọ̀ àṣìná mi rè é." Ikeji, ìyẹn ọ̀nà kejì ni wípé ń wò ó kọ wọ́n sí orí fóònù mi, ń wò sì fi wọ́n pamọ́. Kò sí ìgbàkígbà tí ń bá fẹ́ lọ sí abẹ́ rẹ̀ láti lọ wò ó, ń wò rán tí wípé "áà! Ọ̀rọ̀ àṣìná mi nìyí."

Ẹ̀mí ò làárọ̀, ìṣẹ́ kọ́ ló wó. Ayé kan tí mo sì wà yìí wọn ò gbádùn ara mi. Iṣẹ́ díẹ̀, ìbádùn díẹ̀, ẹ̀mí èèyàn fi ń gun. Mo má n ṣe ìdọ́ba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi nípa ṣí ṣiṣẹ́ láti ọjọ́ ajé yìí tí ṣe Monday dé ọjọ́ ẹtì yìí ọjọ́ Friday. Ọjọ́ màrùn ún mo fi má n ṣiṣẹ́ láàrín ọjọ́ méjì. Ọjọ́ tó méjì tókù yẹn, ọjọ́ Saturday yẹn, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi yìí tí ṣe Sunday ni mo fi má n ráyè lọ tẹbí àtàrà mi tí n ó sì fàyè sílẹ̀ fúnra mi láti lọ jẹ ìbádùn díẹ̀ lópin ọ̀sẹ̀

Ó ti pẹ́ o. Kódà n kò le rántí ìgbà tí mo lọ sí ìṣẹ́gun ọdẹ kẹ́yìn. N kò rántí ó ti pẹ́ gidi gan, nítorí wípé n kò fi bẹ́ẹ̀ lọ, n kò sábà lọ. Iṣẹ́ ò kí jẹ́ n ráyè lọ sí ìṣẹ́gun ọdẹ ní gbogbo ìgbà. Nítorínà ó ti pẹ́ n kò rántí ìgbà tí mo lọ kẹ́yìn gan pàtó ó.

Bẹ́ẹ̀ni, mo ma n tan ìkíni lórí fóònù mi, nítorí pé mo ní àwọn ọ̀rẹ́ tó ma n tan ìkíni lórí fóònù wọn, èyí sì ló mú èmi náà má a tan ìkíni lórí fóònù èmi náà, pàápàá àti rí i pé n kò kà ṣe ohun kankan bẹ́ẹ̀ sì ni n kò rí nǹkan tó dàbí ẹ̀ṣẹ̀ tàbí bàbàrà lórí pé ká tan ìkíni lórí fóònù ẹni.

Kò sí bi eyan ṣe máa ń gba ènìyàn. Ẹlòmíràn a máa fún mi ní ìyìn nípa pípè mi, kíki mi lórúkọ, gbigba áàdúrà fún mi. Ẹlòmíràn sì ní ẹ̀bùn ni yóò fi ránṣẹ́, bóyá bí aṣọ, bàtà, báàgì. Ẹlòmíràn sì ní owó tabura ni yóò fi sínú ìwé pélébé yìí ń ṣe ẹ́nfiloopu tí yóò sì wá fún mi. Ẹlòmíràn sì ní ohun tí mo máa ń lò ní ilé iṣẹ́ mi wón yóò rà á, wọ́n yóò fi àwọ̀ tó dáradára tó rẹwà bò ó lára, wọn ó sì fi fún mi gẹ́gẹ́ bí ẹ̀bùn. Kò sọ́nà tí emi ò kí ń fi gba iyin.

Mo máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá nípa pípé ọ̀gbẹ́ni tí ó wà ní ìdí ètò àtúnṣe ẹ̀rọ ayárabíàṣá ní ilé iṣẹ́ mi. Nítorí pé ó mọ̀ nípa rẹ̀, iṣẹ́ è sì ni ohun tó lọ lè wí lọ kàánú. Òun ló máa ń bá mi yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá nígbàkúgbà tí ayárabíàṣá mi bá gbé ìṣòro dé. Ó ní ẹni tó wà ní ìdíẹ̀ tí ó mọ iṣẹ́ àti ṣe iṣẹ́ ẹ̀rọ ayárabíàṣá nígbà tí wọ́n bá so ìṣòro lẹ́nu.

Àwọn ohun tí mo má ń ṣe láti táyọ síra àwọn alábàáṣṣẹ́pọ̀ mi ni wípé n ó kọjú mọ́ iṣẹ́ mi, n kò ní ṣe ìmẹ́lẹ́, n ó mú iṣẹ́ mi lọ́kùnkún dúdúń, n kò ń pẹ́ dé ibi iṣẹ́, N ò rí i dájú wípé mo wà ní ìwà tó da ní gbogbo ìgbà tó fi jẹ́ wípé kò sí ènìyàn kan kan tí yóò rí ọ̀rọ̀ mi sọ ní ibi. Ohun tí mo má ń ṣe láti táyọ síra àwọn alábàáṣṣẹ́pọ̀ mi rè o.

Bẹ́ẹ̀ni mò mọ̀ n kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ayé ti lu jára tó bẹ́ẹ̀ gẹ́ kò sí ǹkan tí a kò ní kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Látọ̀rí ìwé, dóri bá ṣe sè soún jẹ, dóri bá ṣe n ṣe bàtà, bó dóri bá ṣe n rán aṣọ kò sí ǹkan tí n kò ní kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Bín bá ti rí wípé ẹni tó ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ẹni tó gbówọ́, tó sì mọ̀ dáadáa n ó kọ.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀, n kò nífẹ́ sí nkankan tó bá níṣe pẹ̀lú iṣẹ́ ìgbọ̀nsẹ̀, kò bá jẹ́ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ pé kí n gbà kí n lọ bá wọn ra omi níbẹ̀ yẹn tí mo sì rí pé èyí àbùkù ló fi ń kàn mí, n kò ní lọ rárá. Tàbí kí àwọ̀ ọ̀gá mi wá ẹni tó jẹ́ pé ojú ẹgbẹ́ là jẹ́, kó wá mú owó kó wá rán mi ní ohun tí ó tẹ̀ tó ẹ̀, ẹ̀, ẹ̀, ẹ̀, ẹ̀, ǹkan, kó wá rán mi pé kí n lọ bá wọn rà. Bí ànígbà tí mò ń jẹun, n ò ka sí iṣẹ́ ìgbọ̀nsẹ̀, n kò sì níí fẹ́ lọ, n ò fà júro, nítorí pé a ní ẹni tó máa ń rán ní gbogbo ṣẹ́ẹ̀yì, tó bá wá pè mí láti rán mi ní irú iṣẹ́ bẹ́ẹ̀, ìwọ̀sí ni, àrífín nlá sí ni, n ò ka sí iṣẹ́ ìgbọ̀nsẹ̀.

Ìwà ìṣòwò mi dá púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, gbogbo ènìyàn ló mọ̀ wípé mi kì í ṣe ayédèrú, n kì í ṣe alágàbàgebè oníwà ẹ̀dá ènìyàn. Ṣọ́ là làrín áje ní mu ni pẹ́kọrọ ní òwe Yorùbá rí. Ìwà ìṣòwò mi dá, n kò fi ń kan ǹkan nínú ìṣòwò mi láàrín èmi àti àwọn oníbàárà mi. Mo má n sì n sọ òótọ́ fún wọn, bó bá ṣe rí náà ni wọ́n yóò ṣe bá lọ́dọ̀ mi.

Èmi fẹ́ràn ìbọsẹ̀ funfun, èyí tí ó máa ń gùn, nítorí pé wọn yóò dáàbò bo ẹsẹ̀ mi. Yálà, nígbà tí mo bá ń ṣeré lórí pápá ni kí eré má bá yá mi lésẹ̀. Àwọn ìbọsẹ̀ funfun tó máa ń gùn tó nípọn ni èmi fẹ́ràn o, n kò nífẹ́ sí ìbọsẹ̀ kékeré.

Bẹ́ẹ̀ni mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, kódà mo ti dúró lílọ rẹ̀ fún ọ̀sẹ̀ kan. Mo rántí ìgbà náà lọ́hun nígbà tí mi ò tíì ra ẹ̀rọ ayárabíàṣá àgbéká, èyí tí a máa ń pè ní lápútọọ̀pù, tí fóònù mi sì bàjẹ́, tó jẹ́ wípé ó sún ilé àwọn tó ń tún fóònù ṣe fún ọ̀sẹ̀ kan. Fóònù kékeré tó wà lọ́wọ́ mi kò le ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá lẹ́yìn kí ń fi gbà pè kí ń sì fi gbọ́ orin. Èyí ló mú mi dúró ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan pẹ̀lú ọba ọjọ́ díẹ̀.

Nígbàtí iṣẹ́ bá pọ̀ fún mi, mo má ń pàrọ̀ ọkàn mi nípa gbígbọ́ orin. Kò sí igba kígbà tí ń bá gbọ́ orin ti'nú mi ò kín dùn. Orin gbígbọ́ tó dára yóò mú kí okun wà fún ni nígbàtí o bá rẹni. Nígbàkigbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, orin kíkọ àti gbígbọ́ ni èmi má ń fi pàrọ̀ ọkàn. N ó sì mú coffee pẹ̀lú rẹ̀ kí n má bá sùn lẹ́nu iṣẹ́ tó pọ̀ náà.

Ẹ̀ẹ̀ méjì láàárín oṣù ni mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe. Nítorí pé wọ́n jẹ́ iṣẹ́ àkànṣe, ọjọ́ àkànṣe ni mo máa ń ṣe wọ́n. N ki ṣe wọ́n gbogbo ìgbà. Èyí ni mo fi fi wọ́n sí ẹ̀ẹ̀ méjì láàárín oṣù láti máa ṣe àwọn iṣẹ́ àkànṣe náà.

Rárá o, èmi kò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkoju. Nítorí wípé èmi kì í ṣe ọ̀gá ọlọ́pàá èyí tí wọ́n wà nínú àwọn àgbẹ̀ òfìnro. N kò mọ̀ nkankan nípa iṣẹ́ àgbẹ̀ òfìnro tàbí ọkọ̀ ojú pópónà. Àwọn tó ń ṣe iṣẹ́ ọkọ̀ ojú pópónà nìkan ni wọ́n lè dá ọkọ̀ dúró ní ìdojúkoju. Èmi kò mọ̀ nkankan lẹ́yìn kátàkárà.

Bẹ́ẹ̀ni, èmi ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí ní ọ̀jọ̀ yẹn mi ò mọ̀ nǹkan tó n ṣe ẹ̀rọ ayélujára mi. Lójijì ní ó bá kọ̀ ní kò bá ṣiṣẹ́, ni gbogbo iṣẹ́ ojú rẹ̀ dúró wáí tí ò sì te mọ́. Kíá ni mo lọ bá olùṣètò ẹ̀rọ pé, gbà mí dákún, n kò mọ̀ nǹkan tó n ṣe ẹ̀rọ ayélujára mi yìí. Lójú kan náà ká tó ṣẹ́jú pé mi ò mọ̀ nǹkan tó tẹ̀ ẹ̀rọ náà bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà.

Mo ma n ṣe àkópọ̀ fún ìrìnàjò mi ìparí ọdún láàrin èmi àti àwọn agbasẹ́se mi. Ta bá sì rí àwọn oníbàárà tó ti dàbí ọmọ ìyá sí wa tó ń rù wọ́n látì lọ. A ò fi tọ́ wọn létí nítorí pé gbogbo wọ́n náà ni mo ti máa ń fi sí ojú kan lórí fóònù mi láti máa bá wọn sọ̀rọ̀. A dá a gẹ́gẹ́ bí ẹgbẹ́ sílẹ̀ tó jẹ́ wípé bí ọjà tuntun bá wà, wọn ó jù saàrí ìpéjọpọ̀ náà lórí fóònù. Wọn ó sì rí pé èmi ṣe má n ṣe ètò àkópọ̀ fún ìrìnàjò yẹn ní ìparí ọdọọdún. Àwọn oníbàárà mi àtàwọn òṣìṣẹ́ mi èyí tó bá ráyè yóò lọ. A ó lọ ibìkan tí àláfíà wà tí a ó lè sì fún ju wa lóúnjẹ tí a ó sì gbádùn ránpẹ́.

Rárá o, èmi kò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ oo, ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ ni àwọn tó níṣe pẹ̀lú ilẹ̀, bí i surveyor, bí i àwọn tó mọ̀ ń ṣe nípa ilẹ̀. Èmi kò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ oo.

Ẹgbẹ́ eré ìdárayá tí èmi fẹ́ràn ni ẹgbẹ́ eré ìdárayá tó orin. Orin jùjú, mo nífẹẹ ẹgbẹ́ eré ìdárayá wọn. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan nítorí orin náà àkójọpọ̀ gbogbo orin ni àti orin ẹ̀sìn o, tàbáláyé o, àti èyí tí wọ́n ṣe ń kọ láyé isìn yíií.